Ṣàlàyé bí a ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn. Oúnjẹ tí mo fẹ́ràn jẹ́ ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀. Láti dẹ̀ àgbágbà tí ẹ bá ti sè ẹrù kí ó tó jinná dáadáa, a máa dé ọ̀gẹ̀dẹ̀ sí inú rì, a máa ti dé ọ̀gẹ̀dẹ̀ sí inú rí má jẹ ẹ́.

Ṣé o fẹ́ràn kíkọrin? Olórin ni mí, akọrin ògo síónì. Mo nífẹ̀ẹ́ síi pé kí n máa gbọ́ orin. Tí mo ò bá ní nǹkan kan ṣe lọ títí ni mo máa ń jókòó kí n kọ orin.

Sọ fún wa nípa oríkì. Oríkì jẹ́ ohun tí àwọn Yorùbá nífẹ̀ẹ́ sí dáadáa, nítorí wípé ó máa ń buyì fún ni ní ilẹ̀ Yorùbá tí a bá ki ènìyàn ni oriki ilé ibi tó ti jáde.

Sọ fún wa nípa àkókò ìkórè. Àkókò ìkórè jẹ́ àkókò tí èèyàn ma ń kó gbogbo ǹkan ọ̀gbìn jọ. Àbí ní ilé ìjọsìn, wọ́n fẹ́ ṣe àjọ̀dún, a mí kó oríṣiríṣi èso.

Ṣàlàyé ohun èlò ìdáná tí o ò lè ṣe láì sí ẹ̀. Ohun èlò ìdáná tí mo máa ń lò fi dáná pọ́ọ̀ti jẹ́ pé mi ò lè ṣaláì èlò gaasi ǹkàn tin fin dáná.

Fún wa nípa ohun tí o yá ọ lẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń yà mí lẹ́nu lẹ́ẹ̀kan kan tí máa ń wà láàárín àwọn ènìyàn tí wọ́n kí ń ṣe olóòótọ́ tí wọ́n wá ọ̀nà èbùru láti fi kó ọrun jo. Ó jẹ́ ohun tó máa ń yà mí.

Nígbà wo ni o máa ṣe ìmọ́tótó ilé rẹ? Ojoojúmọ́ ni ìmọ́tótó inú ilé mi. Tí mi ò bá ṣe ìmọ́tótó inú ilé, gbogbo inú ilé á dẹ́tì. Ìdí èyí ni ìmọ́tótó inú ilé mi ṣe jẹ́ ojoojúmọ́

Bí o bá lè kọ iṣẹ́ ọwọ́ mìíràn, èwo ni? Ti o bá wù mí kí n kọ́ iṣẹ́ ọwọ́, iṣẹ́ tailor ló wù mí láti kọ́, torí mo nífẹ̀ẹ́ sí bí kí àwọn àwòrán ka máa fi maa gbé lọ só télọ̀

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Nígbà mìíràn ó máa ń ní kí àwọn kí wọ́n rán mi létí àwọn àdéhùn mi, tàbí nígbà mìíràn ó máa ń sọ sí mi ní òkan pé à mo máa ní àdéhùn lónìí.